Ṣé o fẹ́ran ìrìn atẹ́gùn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìrìn atẹ́gùn gan. Ìrìn atẹ́gùn jẹ́ ìrìn àjò kan tí mo máa ń lò. Nígbà tí mo máa ń lọ sí ìrìn àjò, ìrìn atẹ́gùn ni mò ń sábà máa ń fẹ́ràn àti gùn. Ṣùgbọ́n lóòótọ́ wọ́n lówó, ṣùgbọ́n sì máa ń-- ọ́ ya gan, ó máa ń jẹ́ kí ìrìn àjò yẹn yá. Wọ́n lówó gan an, wọ́n ju àwọn ìrìn yókù lọ ṣùgbọ́n ó jẹ́ ìrìn tó ya.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Hmm, mi sábà ńi gbàgbọ́ nínú wọn, ṣùgbọ́n mo máa ń gbàgbọ́ lẹ́ẹ̀kọ̀kan. Nítorí pé àwọn kìíní yẹ̀n jẹ́ nǹkan tó léwu, tí nǹkan bá ti di àti ọwọ́ dé ọwọ́, ó jẹ́ nǹkan tó lágbára, ti Tí kò bá sí pé ènìyàn bá mọ ìjìnlẹ̀ rẹ̀ gangan, ṣùgbọ́n tí mo bá mọ ìjìnlẹ̀ rẹ̀, mo máa ń gbá wọn gbo. Ṣùgbọ́n eyi tí èyàn bá mọ ìjìnlẹ̀ rẹ̀, mi kì í gbàgbọ́ rárá.

Nígbà wo ni o kẹ́yìn tí o pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Àwọn ọ̀rẹ́ ìgbà èwe mi tí mo pàdé kẹ́yìn ń lọ bí i ọdún kan sẹ́yìn nísinyí. Ní ọjọ́ tí mo lọ sí ìlú Olódì kejì tí mo lọ wo àwọn èèyàn mi kan níbẹ̀ ni mo pàdé ọ̀rẹ́ mi láti ta jọ wà nígbà èwe. Mo pàdé rẹ̀ n gbà yẹn inú wa dẹ́dùn sí ara wa a kíra wa gan. Àwa méjèèjì a ti yàn, a sì yanjú, a sì gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ara wa ta ń fi ń bá ara wa sọ̀rọ̀.

Báwo ni ó ṣe máa ń ṣe ìdúnadúrà? Mo máa ń ṣe ìdúnadúrà, màá ti kọ́kọ́ mo ohun tí mo fẹ́ rà ná, tí mo bá sì ti ríi tó bá jẹ́ ǹkan tó wú mi, màá bèrè ìyẹ́ tánńtà. To ba jé pé iye tí wọ́n bá pè fún mi bá jẹ́ owó tó gara àbí owó tó pọ̀, màá gb'ìyànjú àti ná dí é. Màá kọ́kọ́ wo bí ǹkan náà ṣe rí, boya ó jẹ ǹkan tí owó tán sọ, ó kú sí dede síi àbí owó tán dálé ti pọ̀ jù. Màá ṣà gbiyànjú àti din owó náà kù, kù sí iiye ìwọ̀n tí mo lágbára láti san. Tí wọ́n bá sì gba iyè rẹ̀, màá rà, ṣùgbọ́n tí wọ́n bá ti gba iyè tí mo ná, màá kúrò níbẹ̀ lọ síbò mi àbí kí n ra ǹkan mi tó wò mí bá ká.

Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ìpara nígbàkúgbà tí mo bá ti wẹ tán. Ó sì máa ń jẹ́ wipé àárọ̀ ni mo máa ń wẹ. Tí n bá ti wẹ tán láarọ̀, mo máa ń lo ìpara. Nítorí ó máa ń jẹ́ kí ara mi dán, kí i jẹ́ kara mi funfun, ó máa ń jẹ́ kí ń dùn ún wò lọ́mọkùnrin. Ó máa ń jẹ́ káwọ́ mi dán kó sì dùn ún wò gan. Ìpara sì jẹ́ nǹkan tó jẹ́ nǹkan gidi ṣùgbọ́n èmi kì í lo ìpara tó máa ń bò yàn lára. Ìpara temi máa ń lò jẹ́ bí i gíríìsì tó máa ń jẹ́ kara èèyàn dán lásán ni. Èmi kì í lopara tó máa ń bòyàn lára rárá.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Ehn, mo máa ń fún wọn ní owó àfikún ní ẹ̀kọ̀ọ̀kan. Nígbà tí wọ́n bá ṣiṣẹ́ tọ́tẹ̀ mi lọ́hùn, tá ni ṣe karakara dáradára, ìgbà náà ni mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún fún owó tọ́ ẹ kan gba. Ma ba wọn fi owó díẹ̀ lé, bóyá fún owó ọ̀kadà àbí fún owó oúnjẹ àbí fún owó ẹ̀bùn wọn sá. Nítorí tí wọ́n bá ṣe ǹkan tó dára tí wọ́n bá wù mí lórí, wọ́n máa ń wù mí lórí àti fún wọn lówó. Owó sì jẹ́ ǹkan tó wọ́n jẹ́ pé máa ń jẹ́ kégùn wọn le àdìsẹ́ bí ǹkan bẹ́ẹ̀ ní ọjọ́ mi.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni, etí mi dára. Torí ọkùnrin ni mí, mi n dẹ lu etí. Mi ti yan kán sí etí mi. Bọlọrun se dá etí mi bẹ́ẹ̀ náà ló sì wá di sí yìí. Mo máa ń setọju etí mi, mo máa ń fọ̀ ọ́ dáradára. Mo sì máa ń fò-- mo sì máa ń lo ireti láti yọ ìdọ̀tí inú etí mi kúrò lẹ́ẹ̀kọ̀kan. Àti mo sì-- mi kì í sábà lo nǹkan tó máa ń jẹ́ kí etí di àbí ti nǹkan tó mú somusomu bọ etí torí o lágbára kó ma ba ba etí ènìyàn jẹ.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀? Mo máa n fẹ́ kí n mọo bá àwọn alábáṣiṣẹ́ pọ̀ ní ìwà tí ó dára, ká ṣi jọ ní ìwà kan náà, ká jọ gbọ́ra wá yé, kó má ṣijà rara. Ká ṣi jọ máa ṣe iṣẹ́ wa gẹ́gẹ́ bó ti ye àti bó ti tọ́, kóníkalúku sì máa lọ ní ọ̀nà tó tó dára tó tẹ̀lé òfin tí òṣìṣẹ́ là kále fún wa. Mo sábà máa ń bá àwọn ábáṣiṣẹ́ mi ṣiṣẹ́ papọ̀ ní ìwà tó dára àti ọ̀nà tó yèkooro gan, nítorí wọ́n jẹ́ eeyan kan tó ṣe pàtàkì fún mi. Nítorí ìsiṣe, ibáṣiṣẹ́ pọ̀ wa máa n, kó lè ba yọrí sí dáradára àti rere. Nítorí náà ni mo fi máa ń hùwà dáradára sí wọn. Mi fẹ́ bá wọn jà rárá, kódà tọ báa ń bá mi jà, mo máa ń gbìyànjú àti jẹ́ ká pari rẹ̀ láàárín ara wa, kó má ba sí jà kí iṣẹ́ wa lè mọ̀ bá lọ létòletò àti bòṣye.

Níbo ni o ti máa ń ra nǹkan? Mo máa ń ra ọ̀pọ̀lọpọ̀ ǹkan ní ọjà. Ọjà jẹ́ ibi kátá tań ti n ta ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ǹkan. Ìbẹ̀ làwon eeyan sí ti máa ń ra ǹkan. Ọjà kan ń bẹ tí kò jinà sí ilé mi rárá, Ìbẹ̀ ni mo máa ńa ní gbogbo ìgbà tí mo bá fẹ́ ra ǹkan. Pàápa julọ nígbà tí mo bá gba owó oṣù mi nípari oṣù. Nígbà náà ni mò sábà máa ń ra ǹkan ju tí màá rà sílé tí mo lò díẹ̀díẹ̀. Nítorí nígbà náà ni mo lówo lọ́wọ́ àti ra ọ̀pọ̀lọpọ̀ ǹkan. Nítorí tó bá ti n di bí ààrín oṣù mi kì í sábà lówo lọ́wọ́ mọ. Máa ti ńa gbogbo owó oṣù mi tán. Kí n lè bá dènà àwọn ǹkan wọ̀nyí, mo máa ra ǹkan jọ nígbà tí mo bá gbowo oṣù mi nípari oṣù ní ọjà.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Àkókò tí mo ṣe ètò ago ìjí mi ni ago mẹ́fà ìdájí láàárọ̀ kùtùkùtù wáì. Ìgbà náà ni mo máa ń jí ní gbogbo ìgbà. Ìgbà náà ni ago mi sì máa ń dún láti jí mi dìde. Ago mẹ́fà jẹ́ ago kan tí mo fẹ́ràn láti máa jí nítorí ìgbà náà gan-an ni ó dára kí èèyàn má jí. Fún àwọn tó bá lọ sí ibi iṣẹ́ àárọ̀ ni ago mẹ́jọ. Tí mo bá ti jí ní ago mẹ́fà, màá ṣe nǹkan tó yẹ́ kìńṣẹ́ kí ó tó di bí ago méje àbọ̀. Tó bá ti di ago méjì àbọ̀, màá gbé ọkọ̀ mi lọ sí ibi iṣẹ́ kí ó sì tó di bí ọwọ́ ago mẹ́jọ, màá ti dé ibi iṣẹ́ mi tí ó bá sì yọ̀nú, tí ó bá sì ṣídì wọ́ lójú ọ̀nà.

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Tí mo bá ń lọ sí ibi iṣẹ́, ó máa ń ná mi ní tó bí wákàtí kan kí n tó dé ibi iṣẹ́. Ṣùgbọ́n nígbà míì tí kò bá sí làálàá àbí ìdádúró lójú ọ̀nà, ó máa ń tó bóyá bí ọgbọ̀n ìṣẹ́jú kí n tó débi iṣẹ́ nígbà míì. Ṣùgbọ́n nígbà mi tí làálàá bá wà tí àwọn èèyàn bá pọ̀ tí súnkẹrẹ fàkẹrẹ bá wà lójú ọ̀nà pópó, ó máa ń ná mi tó bóyá bí wákàtí kan kí n tó débi iṣẹ́. Nítorí rẹ̀ ni mo fi máa ń jí lọ sí ibi iṣẹ́ ní aago méje. Nítorí nígbà náà àwọn èèyàn ò ní tíì jáde síta dáradára, ọ̀nà máa ń lọ géèrè.

Tí o máa ń dé ní àkókó? Mo máa ń délé ní àkókó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nígbà tí sẹ́ẹ́ tí mo bá níní ibi ise o ọba pọ̀ tó ǹkan, mo máa ní kiń dé lé. Ṣùgbọ́n tí mo bá ní iṣẹ́ tó pọ̀ gan, mo máa ń pẹ́ délé torí màá gbiyànjú àti pààrii gbògbò sé naa kí n tó padà lọ sílé kí ó mo bàa tún di ẹrú kún iṣẹ́ ọjọ́ kejì nítorí naa mo máa tetẹ̀ sí iṣẹ́ mi kó lè báa le yá mi kí n bàa tètè lọlé. Ṣùgbọ́n tí iṣẹ́ bá pọ̀ gan, tí ìbá ni bí máa ṣeṣe, tó bá ti di alẹ́, màá kúrò níbẹ̀, màá sì wá yanjú ìyòkú mi àárọ̀ ọjọ́ kejì. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ó máa ń délé ní boyá bi aago mẹ́fà sí aago méje àsálẹ̀, mo maa n sabá máa délé jù.

Nígbà wo ni o kẹ́yìn tí o kọ ǹkan tuntun ní ibi iṣẹ́? Ní ibi iṣẹ́ ní gbogbo ìparí oṣù osù ni ó máa ń kọ ǹkan tuntun. Ìgbà tí mo kọ káńtù tó ń gbé ẹyìn ní ibi iṣẹ́ mi ni ìparí oṣù tó lọ. Pẹ̀lú ògo Ọlọ́run ní ìparí oṣù yìí ni màá sì tún kọ ǹkan tuntun. Ǹkan tó máa ń jẹ́ ohun tí a máa ń kọ ni, bóyá bíi ọjà tuntun tá ẹsẹ̀ gbé wọlé, àbí àwọn irinṣẹ́ tuntun ta ń ta ṣẹ̀ṣẹ̀ ní, tàbí àwọn osíṣẹ́ tuntun ta ń ta ṣẹ̀ṣẹ̀ gbà sí ẹnu iṣẹ́. Ǹkan náà ló máa ń jẹ́ ǹkan tuntun tí mo máa ń kọ sínú ìwé ǹkan tuntun.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Nígbà tó kẹ́yìn tí mo lọ sí ilé ìkàwé ni, ẹẹ́, ọ̀sẹ̀ tó, ọ̀sẹ̀ tó lọ, ọ̀sẹ̀ tó lọ yìí ní àárín. Ní ìparí ọ̀sẹ̀, ni mo lọ kàwé níbi ilé ìkàwé tí ò jìnà sí ilé tí mo ń gbé. Nítorí ilé tí mo ń gbé jẹ́ ilé tí àwọn alákọ̀wé tó pọ̀ sí a sì ní ilé ìkàwé tí ó pọ̀ yanturu níbẹ̀. Ìparí ọ̀sẹ̀ tó lọ ni mo lọ síbẹ̀ tí mo lọ kàwé fún bọ́yá bí i wákàtí kan sì méjì kí n tó padà wálé wa jẹun ní alẹ́ ọjọ́ náà.

Báwo ni o ṣe máa ń ṣe ètò owó iṣẹ́? Mo máa ń ṣe ètò owó iṣẹ́ ní ọ̀nà tí ilé iṣẹ́ la kalẹ̀ fún wa. Oníkálukú máa ń gba owó iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí wákàtí tí ó fi ṣiṣẹ́ ni àárín ọ̀sẹ̀. Mo máa ń fún àwọn èèyàn lówó ní ìparí ọ̀sẹ̀. Máa dẹ̀ ka gbogbo wákàtí tí wọ́n fi ṣiṣẹ́ papọ̀, máa sì ro iye rẹ̀ papọ̀. Tí màá ti sì papọ̀ ni màá ṣe fún kalukú ní owó iṣẹ́ rẹ̀. Kò dàrú rárá ó jẹ́ ǹkan tá a máa ń tẹ̀lé tí àwọn èèyàn sì mọ̀ níbi iṣẹ́ wa gẹ́gẹ́ bí ọ̀nà tí à ń gba sanwó fún àwọn òṣìṣẹ́

Ìgbà wo ni ó kẹ́yìn tí o lọ wo eyín? Ìgbà tí ó kẹ́yìn tí mo lọ wo eyín ni oṣù àkọ́kọ́ nínú ọdún táa wá yìí. Ó ti ń lọ bí i oṣù kan sẹ́yìn nísìnyìí tí mo ti lọ wo eyín mi. Mo máa ń wo eyín lọ́dọ̀ àwọn onímọ̀ ìsègùn ní ẹẹ̀mejì láàárín ọdún. Mo ti lọ wo láàkọ́kọ́, màá sì tún lọ wo ní èkejì tó bá ti, tó oṣù bá ti, ẹ, tí ọdún bá ti ń parí lọ táa bá ti wà níbi oṣù kẹfà ni màá tún lọ wo lọ́dọ̀ wọn padà kí n lè bá wo bí bóyá kò ṣe wà lá pẹ̀lú eyín mi tió bá ti si kókoro eyín. Tó bá pé mo bá sì ní kókoro eyín, wọ́n á fún mi ní òògùn.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, ọwọ́ ni mo fi máa ń kọ̀wé jù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nígbà tí kò bá sí iná níbi kọ̀npútà alágbèéká mi ni mo máa ń fi ọwọ́ kọ nǹkan sílẹ̀ nígbà mi tí mo bá wà níbi iṣẹ́. Ṣùgbọ́n nígbà mi tí mo bá ní iná níbi kọ̀npútà alágbèéká mi, mo máa ń fi kọ nǹkan dáradára. Ṣùgbọ́n ọwọ́ tún jẹ́ nǹkan tó máa ń Yan tó sì tùn mọ́ mi lára àti fi kọ nǹkan ṣá. Ọwọ́ ni mo sáabà mọ lò jù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti fi kọ̀, fi kọ̀wé àbi fi kọ nǹkan sílẹ̀ tí mbá fẹ́ gbàgbé rẹ̀ àbí kí n má, àbí kí n fi kọ nǹkan níbi iṣẹ́ wa sílẹ̀.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Nǹ tí mo máa ń ṣe láti fi tayọ àwọn alábáàṣiṣẹ́pọ̀ mi ni wípé mo máa ń ṣe ǹkan tọ̀wọ̀tọ̀wọ̀ pẹ̀lú àpọ́nlé, mo de máa ń ṣiṣẹ́ kárakára. Àwọn ǹkan wọ̀nyí jẹ́ ǹkan tó máa ń mú èeyàn tayọ níbi iṣẹ́. Mo de máa ń ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀, mo máa ń ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ ǹkan tó jẹ́ wípé àwọn alábáàṣisẹ́ mi kò ní le faramọ́ láti ṣe. Bí kí n, bí kí n ṣiṣẹ́ tayọ iye ìgbà tó yẹ́ kí n fi ṣiṣẹ́ àbí kí n tún bunyan lówó ní ẹnu iṣẹ́, tàbí kí n bun àwọn, tàbí kí n bun àwọn oníbàaṣiṣẹ́ wa ní ǹkan tó jẹ́ pé àwọn yoòkú yí kì í ṣe. Wọ́n máa ń, àwọn ǹkan wọ̀nyí máa ń jẹ́ kí èeyàn tayọ níbi iṣẹ́, ó sì máa ń jẹ́ kí àwọn tó jẹ́ olórí kan máa fúnyan ní ǹkan nípari, níparí oṣù, àbí nigbá tí eeyan bá fẹ́ gba owó oṣù èèyàn.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, ọ̀gá wa máa ń gbé ẹnì kọ̀ọ̀kan wa jáde tó bá ti di ìparí ọdún. Ìparí ọdún ni gbogbo wa máa ń jáde ní ibi iṣẹ́ wa ná máa ń gbé wa jáde. Ṣùgbọ́n nígbà mi ta bá gba iṣẹ́ tuntun tó jẹ́ iṣẹ́ tó jáwo gan-an, ẹni tó gba ọ̀gá wa máa gbé e jáde. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n ti rí, wọ́n ti gbé mi já jáde rí ní àárín láàárín ọdún nítorí pé mo gba iṣẹ́ tó, tó jẹ́ iṣẹ́ tó jáwo àti nígbà kan tí mo rí iṣẹ́ tó, tí mo rí iṣẹ́ kárakára rí táa sì gba ipò àkọ́kọ́ nínú gbogbo, gbogbo èèyàn tó wá bá wa ṣe iṣẹ́ tó je pe awa lá gbà. Ipò àkọ́kọ́ táa sì kọ́pa iṣẹ́ wa nígbà náà sẹ́yìn lọ. Ìgbà náà ni ọ̀gá mi mú mi já jáde nígbà náà yàtọ̀ sí nígbà tí à ń máa ń jáde ní ẹ̀yìn ọdún, ní ìparí ọdún.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ìgbà ọyẹ́. Ìgbà òtútù iná. O jẹ́ ìgbà tí mo fẹ́ràn gan an. Nítorí gbogbo, gbogbo ọju ojo máa tutù, gbogbo ẹ má ń tutù ni nǹkan máa lọ létòletò. Kò ní jẹ́ kí oru mú yan, bẹ́ẹ̀ ni, orun ò ní ṣòro sún. Gbogbo ẹ máa tutù mo yan lára ni. Mo jẹ́ ènìyàn kan tó like ìgbà òtútù gan an. O jẹ́ ìgbà tí mo fẹ́ràn jù nínú gbogbo ọjọ́.

Se ó máa ń wọ ìbò run bẹ́ẹ̀ ni mo máa ń lo ìbò òun. Mo máa ń lo gan an, pàápàá jú lo nígbà tí mo bá ń jáde àbí nígbà tí mo bá ń lọ sí ibi àkànṣe ìnawó. Ìgbà náà mo máa ń lo nítorí ó máa ń jẹ́ kí èèyàn dún wo, ó sì tún máa ń gbé ẹ̀sìn yọ. Àwọn Mùsùlùmí na sábà máa ń lo ìbòrun ju, nítorí Mùsùlùmí ni mí. Ó jẹ́ nǹkan tó ṣe gbòógì nínú ẹ̀sìn wa, torí gbogbo Mùsùlùmí ni o yẹ kó máa lo ìbòrun nígbàkigbà tó bá ń jáde láti fi bo ọ̀run rẹ̀ kó má jẹ́ kórùn rẹ̀ si kalẹ̀.